Rárá o, mi ò kí ń bínú tí n bá wà nínú ọkọ̀, mo máa ń lọ jẹ́jẹ́ mi ni. Páapáà jùlọ, mi ò ní ọkọ̀ dé ibi wipé màá máa wa ọkọ̀. Nitorí náà, public transport ni mo máa ń wọ.

Gbogbo ìparí ọ̀sẹ̀ ni mo máa ń fọ aṣọ. Ọjọ́ ìṣẹ́gun nígbà mìíràn tàbí ọjọ́ Sátidé. Gbogbo aṣọ mi tó bá dọ̀tí, ọjọ́, ọjọ́ ìsinmi ni mo máa ń fọ̀ wọ́n, torí ìgbà náà ni mo máa ń rààyè láti fọṣọ.

Mo mọ bi a ti ń se oúnje. Oríṣiiríṣii oúnje ni mo mọ ṣe. Eba ni o, àmàlà ni o, ìrẹsì, supa-sùpàgẹ́tì, índómì oríṣiiríṣii. Mo sì mọ obẹ̀ ṣe nípàápàá. Obe ẹ̀fọ́, ọbẹ ata, ọbẹ ilá, kò sí ọbẹ tí mi ò mọ̀ ọ́n sè.

Tí èmi àti àwọn ọ̀rẹ́ mi bá fẹ́ pín owó, ọgboogba la máa ń pín. Kò sí pé a n yan orí kan jẹ tàbí orí kejì jẹ. Nítorí pé wọ́n ní owó ló máa ń fa ìjà. Nítorí náà ọgbọ̀n gba la máa ń pín.

Mo ní orúkọ Ìnagijẹ, orúkọ náà sì ni Didosma. Ohun tí àwọn ọmọ ẹlẹgbẹ́ mi ń pè mí nígbà tí mo wà ní ìwé kékere ni, ní èyí tí àwọn òyìnbó ń pè ní secondary school. Gbogbo ibi tí mo bá ti lọ sí, orúkọ yẹn náà ló si tẹ̀ mọ́ mi lára títi dí bà se ń sọ̀rọ̀ ẹ̀

Èmi ò ní ètò kan pàtó tí mo máa ń sábà ṣe ní ìparí ọ̀sẹ̀. Ó ní í ṣe pẹ̀lú bí program mi bá ṣe rí. Ìgbà mìíràn tí n bá ní party, ìgbà mìíràn ó lè ṣe bọ́ọ̀lù ni màá fẹ́ wò.

Mo ti gun ọkọ̀ ojú omi rí ní bí ọdún. Mẹ́ẹ̀dógún sẹ́yìn, tàbí mi ò fi bẹ́ẹ̀ ràn tí mọ́ ṣá, but. Mo ti gun ọkọ̀ ojú omi, ẹ̀ẹ̀kan bí ẹ̀ẹ̀me bi eemejì si eemẹ́ta sáà ni, mo rántí pé mo ti, mo ti gun.

Ago mẹ́fà sí ago méje ni mo máa ń jẹ oúnjẹ alẹ́. Nítorí wipé kó ba lè tètè sọ̀kalẹ̀ nínú mi kí n tó sùn. Mi kì í fẹ́ràn kí n máa jẹun pẹ́ torí kò fi bẹ́ẹ̀ dára fún ara. Torí ti bẹ́ẹ̀, ago mẹ́fà, ìgbà mìíràn gan-an ago márùn-ún máa ti jẹun alẹ́.

Chocolately ni mo fẹ́ràn jù fún adùn nínú ice cream nítorí pé òun ni, òun ni adùn tí mo fẹ́ràn jù lọ nínú gbogbo àwọn adùn tó wà. Mi ò nífẹ̀ẹ́ sí vanilla tàbí èyí tí a n pè ní strawberry.

Tí n bá wà nínú ọkọ̀, orin ni mo máa ń nífẹsí á ti máa gbọ́. Orin R and B, Afrobeat, ìgbà mìíràn orin ẹ̀sìn àbáláyé wa tàbí orin Krìstẹ́nì. Oríṣiiríṣii orin ni mo máa ń gbọ́ tá bá wà nínú ọkọ̀. Yálà, mò ń travel ni àbí mo fẹ sáré lọ́ ra nǹkan.

Agogo mọ́kànlá ni mo máa ń sùn ní gbogbo ìgbà. Ìgbà mìíràn tó bá jẹ́ pé mò ń wo fíìmù àbí mò ń ṣiṣẹ́, ìgbà mìíràn mo lè sùn ní agogo kan, ìgbà mìíràn agogo méjì, ìgbà mìíràn agogo méjìlá, ìgbà mìíràn tó bá dẹrẹ́ mi, mo máa ń sùn ní agogo mẹ́wàá.

Èso apple ni mo fẹ́ràn jù. Ṣùgbọ́n mo oríṣiríṣi èso ni mo máa ń jẹ. Ṣùgbọ́n èlé tí mo fẹ́ràn jùlọ ni apple. Mo nífẹ̀ẹ́ sí ọsàn náà, lẹ́ẹ̀mo fẹ́ràn àgbálùmọ̀. Ẹ ṣe?

Mi ò ní aṣọ òtútù nítorí pé òtútù kì í sábà mú mi. Pápá jùlọ àsìkò òtútù ni mo fẹ́ràn jù nínú àwọn àsìkò gbogbo tó wà ní ìlú Nàìjíríà tí mo wà. Torí a ní àkókò òtútù, a ní tí ẹrun, a sì ní ti ọyẹ́.

Ó ti ṣe díẹ̀ tí èmi àti àwọn ọ̀rẹ́ mi jo pàdé. Orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ la ti máa ń bá wa sọ̀rọ̀ àti ìgbà mìíràn ta a bá fẹ́ ṣe fídíò kọ́ọ̀lù. Nítorí wípé a sì ní ìlú kan náà kò dẹ̀ sí nǹkan tó fẹ́ gbé mi lọ sí ìlú tí wón, tí wón wà ní kíákíá.

Ojoojúmọ́ ni mo máa ń ṣe àyẹ̀wò méèlì mi nítorí àwọn message tó ṣe pàtàkì tó lè wọlé sí orí rẹ̀. Torí pé mo tan notification mi sílẹ̀, e-mail tó bá wọlé á gbe sí ojú fóònù mi láti lọ yẹ̀wò.

Bọ́ọ̀lù àfẹsẹ̀gbá òun ní mo, òun ní eré ìdárayá tí mo fẹ́ràn jù, mo sì like kí má, mo sì nífẹ̀ẹ́ sí kí ma wẹ̀ náà nínú odò. Ṣùgbọ́n eléyìí ti mo fẹ́ràn jù kan tí mi ò lè ṣe láì má ṣe ò ní bọ́ọ̀lù àfẹsẹ̀gbá.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìwádìí àwọn alábáṣiṣẹ́pọ̀ mi nítorí pé ó dá kí èèyàn má ṣe ìwádìí àwọn èèyàn tó fẹ́ bá ṣiṣẹ́ pọ̀ kó má lọ gba èèyàn tó ń jalè àbí èèyàn tí èèyàn ní lè bá ṣiṣẹ́ pọ̀ kó má ba dùú pọ̀

Bẹ́ẹ̀ni, mo ní àìsàn ìkórira oúnjẹ. Mi ò nífẹẹ sí kí máa jẹ ọbẹ̀ ilá, mi ò de sí kí n jẹ ẹja, "then" o lójú àwọn oúnjẹ tó jẹ́ wí pé ó ti pẹ́ tí mo ti jẹ́ mi ìgbà tí mo wà ní kékeré. "So", ní báyìí tí wọ́n bá sè mí, mi ò ní le jẹ torí mi ò nífẹẹ síi mọ́

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àti máa kọ orin. Mo nífẹ̀ẹ́ sí gan-an. Oríṣiríṣi orin mo sì le kọ. Ṣùgbọ́n ilé tí mo fẹ́ràn jùlọ ni Afrobeat ní ọ̀dọ̀ tiwa. Thèn ní bẹ́ẹ̀ sì ni ẹnu-- orin olórin tí mo fẹ́ràn jùlọ ni Wizkid àti Davido.